Nígbà wo ni mo máa ń fọṣọ? Mo máa ń fo so lọ́jọ́ Saturday. Nígbà mi, mo máa ń fọṣọ láàárọ̀ kùtùkùtù. Nígbà tí-- lọ́jọ́ Monday tàbí ọjọ́ Tuesday. Mo kan máa ń fọṣọ nígbà tó bá wù mí. Ṣùgbọ́n àkókò tí mo máa ń like láti máa fọṣọ jù ni àkókò tí mo fẹ́ wẹ̀. Nígbà tí mo fẹ́ we mo, mo fẹ́ wẹ̀, mo máa ń, mu, aṣọ kan abi méjì kì n fọ. Lójojujo, mo máa n like láti fọ. À fi pé ọṣẹ ò sí ni ò kí ń jẹ́ kí n fọṣọ báyẹn. Ṣùgb-- mi ò máa, mo máa ń fọṣọ dáadáa. Mo máa ń fọṣọ lọ́jọ́ Sa-- lọ́jọ́ ìsinmi náà. Nítorí pé àwọn aṣọ tí mo ní láti fọ nígbà mí wọ́n máa ń pọ̀. Wọ́n dẹ̀ máa ń pọ̀. Nítorí pé àwọn nǹkan tí mo máa ń ṣe ní gbogbo iṣẹ́ tí mo máa ń ṣe ló máa ń fún mi ní àwọn àǹfààní kọ̀ọ̀kan. Nítorí náà mi ò kí ń ní àkókò láti fọṣọ báyẹn nígbà mí. Ṣùgbọ́n mo máa ń fọṣọ dáadáa. Mi ò máa ń fọ gbogbo àwọn aṣọ mi fún ara mi. Nígbà mí, mo máa ń fún àwọn tó máa ń bá mi fọ, àwọn agbà-aṣọ fọ to o má maa bá mi fọ gbogbo aṣọ mi tí mi ò bá ní àkókò láti fọ gbogbo aṣọ tí mo gbà.

Ṣe mó fẹ́ràn kófí tàbí tíí? Mo fẹ́ràn àwọn méjèèjì pápọ̀. Nítórí pé mó, mi ò, mi ò kí ń líakí láti má, láti má mú nínú àwọn bí kófí àti tíí fún èmi. Àwọn méjèèjì nǹkàn kàn náà ní wọ́n. Nítorí pé mo, mo, mo, mo like ẹ̀ gan. Nítórí náà àwọn nǹkan tí mó máa ń líakí áti fi sínú kófí àbí tíí jẹ́ bí mílíkí àti ádùn tó máa ń fí sínú kófí tàbí tíí. Mó dẹ̀ máa ń fí bí, àwọn, máa ń fí adùn tó pọ̀ sínú kófí tàbí tíí tí mó bá fẹ́ mú. Kò fí bẹ́ẹ̀ pọn dàndàn báyẹn pé kí n fí ádùn tí súgá sínú nǹkan tí mó ń mú. Ṣùgbọ́n mó, mó nífẹ̀ẹ́ rẹ̀ gán kí n máa fí gbógbó àwọn kíní yẹn sínú nǹkan tí mó fẹ́ mú. Kò fi bẹ́ẹ̀ dá mí lárá mọ báyẹn kí n má sọ̀rọ̀ lórí kófí tàbí tíí. Nítorí pé àwọn nǹkan, àwọn nǹkan tí ó jẹ́ kí, mi ò kí ń mọ bí mó ṣe máa sọ gbógbó àwọn èdè yẹn dáadáa.

Ṣé mo máa ń gbọ́ àwọn podcast? Bẹ́ẹ̀ ni, mo máa ń gbọ́ àwọn podcast kọ̀ọ̀kan. Àwọn podcast Kristẹni ni mo máa ń gbọ́. Àwọn podcast tó máa ń mú èèyàn lára, tó máa ń mú èèyàn wòsàn ni mo máa n like láti gbọ́. Àwọn podcast tí èèyàn máa gbọ́ tó máa ń jẹ́ kí èèyàn dìde kèèyàn máa ṣiṣẹ́, kèèyàn ṣe nǹkan tío ye ko ṣe ni mo máa n like láti gbọ́. Àwọn podcast ti mo máa ń gbọ́, mo máa ń gbọ́ lóri Spotify mi. Orí Spotify dẹ̀ ni gbogbo àwọn podcast yii máa ń wà. Àwọn míì wọn wà lórí YouTube gẹ́gẹ́ bí i fídíò, but mi ò kí ń fi bẹ́ẹ̀ gbò. So mo máa ń lo àwọn bíi YouTube music kí n máa fi máa rí gbogbo àwọn podcast tí mo fẹ́ wò. Àwọn podcast tí mo like jẹ́ àwọn podcast tó máa ń gbé èèyàn ga, àwọn podcast Ọlọ́run tó ń gbé inú Ọlọ́run dùn, tó máa ń jẹ́ kí èèyàn súnmọ́ Ọlọ́run dáadáa. Àwọn podcast míì wọ-on jẹ́ àwọn podcast tó máa ń jẹ́ ki yan mo bí Ọlọ́run ṣe jẹ́. Nítorí náà mo máa ń gbọ́ àwọn podcast tó dá, tí èèyàn máa gbọ́, tí èèyàn máa gbọ́ nǹkan tó ń sọ dáadáa. Irú àwọn podcast tí mo máa ń wò náà nìyẹn. Nígbà mi àwọn podcast yẹn wọ́n jẹ́ àwọn podcast tó máa ń gùn, wọ́n máa tóbi àkọ, àkọ tí wákàtí méjì àbí wákàtí mẹ́ta. Nígbà náà tí mo, tí mo bá ń gbọ́ àwọn podcast yẹn, mo máa ń, mo máa ń, mo máa ń stop ẹ nígbà mí kí n bẹ̀rẹ̀ tí n bá ti padà lọ síbẹ̀.

Data tí mo máa ń lò lọ́sọ̀ọ̀sẹ̀ ò pọ̀ gaan, Nítorí pé àwọn tó ń bá wa ṣe data òun náà won kan n jẹ́ nínú gbogbo data tí èèyàn ń ṣe. Mo kò máa ń ṣe data, mo kò máa ń ṣe, mo kò máa ń ṣe, ó dé, ó dé máa ń tètè tán nígbà mí, mi ò kí ń fi be like láti máa ṣe àwọn data àwọn náà. Ṣùgbọ́n èèyàn gbọdọ̀ ṣe, nítorí pé àwọn data táà ń sọ, èèyàn, èèyàn, èèyàn ò ní ní access sí any gbogbo àwọn nǹkan tó wà lórí Íńtánẹ́ẹ̀tì tí ò bá ní data. So lọ́sọ̀ọ̀sẹ̀ mo máa ń like láti máa ṣe data fún ara mi pé ok, pé màá ṣe data díẹ̀ díẹ̀ ṣá. Hmm, àwọn data tí mo máa ń ṣe wọ́n pọ̀ bí mo ṣe sọ tẹ́lẹ̀. Mo máa ń ṣe bí i ìlọ́po data ní gbogbo àwọn ọjọ́ méjì. Every, every two days ni mo máa ń ṣe data. Ó dé máa ń bí nínú, nítorí pé àwọn data tí mo máa ń ṣe kò kín, kò kín, kò kín dúró báyìí. Tó bá ti di ọjọ́ kejì àbí ọjọ́ kíni, gbogbo ẹ̀ tí máa tán. Tí mo bá ti ṣe data fún ọ̀sẹ̀ kan, o máa ń tètè tán. Mo, mo dẹ̀, ìgbà kan mo ṣe data tọ́pọ̀, ìyẹn kò kín ṣe lọ́sọ̀ọ̀sẹ̀, lójúmọ́ ni mo máa ń ṣe títiyen Àwọn data tó máa, tó máa wọ, tí mo máa lò fún oṣù kan. Àwọn data tó pọ̀, àwọn view, àwọn data tó máa ń pọ̀ yẹn ni mo máa ń ṣe. Ṣùgbọ́n àwọn data táà ń sọ yìí wọn kì í, wọn kì í dúró fún, wọn ò kí ń dúró fún ìgbà tó pọ̀ gan báyìí ná. Nítorí náà àwọn data tí mo máa ń try láti wo, ni àwọn data tí mo máa ń ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ àbí kí wọ́ èyí tí mo lè ṣe fún ọjọ́ kan àbí ọjọ́ méjì tó máa, tó sì máa ṣe mí dáadáa, bí i tí ó dé máa wà very okay Nítorí náà àwọn data tí mo máa ń lò lọ́sọ̀ọ̀sẹ̀ ó máa ń pò nígbà mí. Ó máa, ó dé máa ń kéré nígbà mí. Gbogbo ẹ, ó depend lórí pé okay mo fẹ́ lo da-- bí mo ṣe fẹ́ lo data, tàbí nǹkan tí mo fẹ́ lò data fún. Nígbà mí náà mo máa ń lo WiFi. WiFi òun máa ń jẹ́ kí, kí n má lo data báyen So màá kan, màá kan change sí WiFi kí n má lo WiFi lọ tí n bá fẹ́ lò data tó pọ̀ gan.

Bẹ́ẹ̀ni, mo máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Nígbà tí mi ò bá mọ̀ lọ sí ibi tí mo máa, mo fẹ́ lọ, mo máa ń bèèrè ọ̀nà. Nígbà mí mo máa ń bèèrè lọ́wọ́ àwọn èèyàn tó wà lọ́nà. Màá ti jáde tán kí n tó máa bèèrè ibi tí mo fẹ́ lọ. Tí mo bá mọ̀ pé ibi tí mò ń lọ, màá, màá mọ bí, màá mọ ibẹ̀ tí ń bá dé bẹ̀ dáadáa. Ṣùgbọ́n nígbà mí mo máa ń dúró kí n bèèrè lọ́wọ́ àwọn ọ̀rẹ́ mi bóyá wọ́n mọ ibẹ̀ lákọ̀ọ̀kọ́ kí n tó lọ síbẹ̀. Nítorí pé èèyàn lè lọ ibi kan kó sọnù kí eeyan má mọ ibi tí èèyàn fẹ́ lọ. Ìyẹn náà máa ń ṣẹlẹ̀ gan. Nítorí náà mo máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn tó máa ń wà ní, ní àyíká ibi tí mò ń lọ àbí àwọn èèyàn tó ti lọ bẹ̀ ri.